Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Ní ìgbà kúgbà tí mo bá ti ní ibi tí mo fẹ́ lọ, màá ma tètè yára láti ṣetán láti rí i dájú wípé mo dé ibi tí mò ń lọ ní àkókò. Ìdáhun mi ni wípé bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò tó yẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ó ti pẹ́ lọ́dún tó ti pẹ́. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin ni ìgbà tí àwọn ọ̀rẹ́ mi fẹ́ se àwọn nǹkan tí ayẹyẹ ní ilé wọn. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin ní èyí, mo fẹ́ràn láti má a gbọ́ orin nínú ilé ju pé kí n lọ sí ibi orin lọ.

Kí ni oúnjẹ tí o féràn jù? Oúnjẹ tí mo féràn jù ni oúnjẹ àwọn òkèlè, àwọn oúnjẹ òkèlè tí ó ní ọbẹ̀ tó dára bí i àmàlà, sẹ̀mò, iyán, fùfú, ẹ̀bà. Oúnjẹ kouńjẹ tó bá ti jẹ́ òkèlè tó sì ní ọbẹ̀ tó dùn púpọ̀ pẹ̀lú ẹran tó dára. Oúnjẹ yìí ni mo lámi ni mo féràn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Oúnjẹ tí mo féràn nìyí, àwọn oúnjẹ òkèlè lórísìírísìí ni àwọn oúnjẹ tí mo féràn jùlọ.

Ní àkọ́kọ́ orísìírísìí iṣẹ́ ló wà tí mo máa ń ṣe ní ojúmọ́, ṣùgbọ́n iye wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́ dá lé lórí bí àwọn ibi tí iná bá wà àbí tí kò bá sí iná. Ṣùgbọ́n ìgbà míràn mo máa ń fi wákàtí mẹ́wàá ṣiṣẹ́, ìgbà mi ò sì máa ń ju wákàtí mẹ́wàá lọ. Ó dá lé lórí bí, bí iná bá ṣe wà àti àwọn ǹkan míràn tí mo bá fẹ́ ṣe. Bí iye wákàtí tí mo fi máa ń ṣe iṣẹ́ lójúmọ́ ni yìí.

Ìgbà mélòó ni o má ń se àyẹ̀wò ímeèlì rẹ? Kò níye ìgbà lójúmọ́ tí mo má ń se àyẹ̀wò ímeèlì mi nítorí wípé ímeèlì mi jẹ́ bí ibi tí mo ti má ń gba àwọn ìmọ̀ràn àti àwọn, àwọn lẹ́tà tó wúlò tí ó sè jẹ mọ́ ibi iṣẹ́ tí mò ń ṣe. So gbogbo ìgbà ni mo má ń wo ímeèlì mi, kò tiẹ̀ lọ́ye lójúmọ́. Iye tí mo má, ìgbà, ọyẹ́ ìgbà tí mo má ń wo ímeèlì mi lójúmọ́ kò níye rárá.